Mi ò lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rí nítorí wípé àánú àwọn èèyàn máa ń ṣe mí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa dára kí èèyàn lé èèyàn kan kúrò níbi iṣẹ́. Nítorí wípé tí èèyàn bá wà, tí ò bá yẹ, tí ò bá ṣe iṣẹ́ẹ rẹ̀ ní iṣẹ́, iṣẹ́ tó yẹ kó ṣe tó ń ṣe ní àmúlùmálà, tí ò tẹ̀lé òfin iṣẹ́. Dandan náà ni kí ènìyàn kó lée kúrò níbi iṣẹ́. Ṣùgbọ́n ní ibi ọ̀nà tèmi, kí n tó lé ènìyàn kúrò níbi iṣẹ́, mo máa ń ri dájú wípé mo fún un ní àwọn ìlànà tó péye láti ríi wípé kò ní ìdàmú kankan bí ó ti wù ó kéré mọ. So ní ìdí èyí, tí n bá ti wá fi gbogbo ìlànà yìí kalẹ̀, tí n bá dẹ̀ ríi wípé bóyá ó ṣe àṣìṣe ní ọ̀kan àbí òmíràn, tí mo ríi pé ó ṣe àṣìṣe, màá máa ríi dájú wípé mo pè é sí àpamọ́ láti bá a sọ̀rọ̀ láti sọ àwọn àṣìṣe rẹ̀ yìí fún un. Tí n bá tún ríi wípé ó ṣe àṣìṣe ní ẹlẹ́ẹ̀kejì, màá tún rí dájú wípé mo pè é láti ṣàlàyé fún un. Ṣùgbọ́n tó bá wá ṣe àṣìṣe ní ẹlẹ́ẹ̀kẹta, màá wá ríi wípé dájúdájú eléyìí kò fẹ́ràn tàbí kò ní ọwọ́ sí pé kó ṣiṣẹ́. So nítorí ìdí èyí, mi ò lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí nítorí wípé àwọn nǹkan tí mo máa ń tí mo máa ń rò àbí tí mo màa ń ríi dájú wípé kò ṣẹlẹ̀ ni pé, ẹni tó ṣiṣẹ́ bíi àwọn ẹbí àbí ará bíi méjì àbí mẹ́ta, wọ́n máa ń jẹ ẹni tí, wọ́n á jẹ́—wọ́n á fẹ́ gbé ara lé ẹni yìí. T'éèyàn bá lé ẹni kan kúrò níbi iṣẹ́, ká ṣe bí àpẹẹrẹ, ká ní pé bóyá ọkọ ni a lé kúrò ní ibi iṣẹ́. Táa bá lé ọkọ kúrò ní ibi iṣẹ́, ká rántí wípé ó láya, ó ní àwọn ọmọ. Ká ní pé ó làya kan, bóyá ó lọ́mọ mẹ́ta, ó jẹ́ odidi orí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa fi ara gbá nínú àwọn nǹkan yẹn. So ní ọ̀pọ̀ ìgbà, tí n bá wòó wípé ó yẹ kí n lé èèyàn kúrò níbi iṣẹ́, màá kọ́kọ́ rò ó, màá rí dájú wípé mo pe ẹni yẹn kí n tó lé e kúrò tàbí kí n má tilẹ̀ lé e kúrò rara torí wípé àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣe okùnfà kí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ kó kú. Torí náà, ìdí èyí kò ń jẹ́ kí èmi kó máa sọ wípé mo fẹ́ lé ẹnikẹ́ni kúrò níbi iṣẹ́ rárá nítorí wípé mo mọ wípé ó lè ṣe okùnfà sí ẹ̀mí wọ̀n.

Mo dájú wípé bí ilé iṣẹ́ ṣe ń lọ nígbà tí iná bá ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èyí máa ń jẹ́ àkókò tí ó jẹ́ àkókò ìdààmú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ro wa nítorí wípé tí iná bá lọ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn olùbáṣise wa tan máa lọ sí ilé jẹnẹrétọ̀ tí won máa lọ tan jẹnẹrétọ̀. So nígbà wọ̀nyii, nígbà yìí tí wọ́n bá ti tan ẹ̀rọ tí wọ́n ń pè ní ẹ̀rọ jẹnẹrétọ̀ yìí, òun náà ni iná á sì bẹ̀rẹ̀ ní ilé iṣẹ́ tá a sì máa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ lọ. So mo rí dájú wípé a tan ẹrọ jẹnẹrétọ̀ yìí, a ó sì fi máa rí ná tàbí láti máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ ní gbogbo ìgbà. Ẹ̀rọ jẹnẹrétọ̀ la máa ń lò. Ṣùgbọ́n nígbà tí ayé ti di ayé sólàr, ẹ̀rọ tí oòrùn ń bá ṣiṣẹ́, a máa ń lo ẹ̀rọ sólàr náà láti máa ṣiṣẹ́. So àwọn nǹkan méjì yìí la máa ń lò nígbà tí ìná bá ń lọ ní ilé iṣẹ́.

Nì ìrà ẹ̀kẹyìn tí mo rà ní ìgbà tí mo lọ ilé ìtajà, mo rà ọjà tì ó tó, bí ká sọ pé bí ẹgbẹ̀rún márùn-ún. Ẹgbẹ̀rún márùn-ún, five hundred thousand, èyí tá mọ̀ sí five hundred thousand naira. Àwọn ohun tí mo sì rà ni àwọn ọjà bí aṣọ, bàtà, pàfúmù. Àwọn ọjà yìí ni mo rà lóríṣiríṣi tí mo ṣí rí dájú wípé mo yẹ̀wò ní ọ̀kan o jọ́ kan. Ṣùgbọ́n ohun tí ó ṣe mí ní kàyéfì ni wípé àwọn ọjà yìí wọ́n ti wọ́n si ni gbogbo rẹ̀ pátápátá ló ti wọ́n ó sì ti yàtọ̀ sí bí a ṣe máa ń rà tẹ́lẹ̀. Bí àpẹẹrẹ ọjà aṣọ bí jíǹsì èyí tí a máa ń rà ní bí five thousand naira ní ayé ìgbà kan, ó ti wá di bí ten thousand, fifteen thousand naira la sì ń ra ẹyọ kan nísìnyí. Bí gẹ́gẹ́ bí owó tá a fi rà, bí márùn-ún àbí méjì, ohun la ń rà ẹyọ kan nísìnyí. Nítorí náà, ọjà, àwọn ọjà yìí ti wọ́n gidi ni, àti bí ọjà bíi àwọn bàtà yìí, gbogbo rẹ̀ pátápátá, láì kù ẹyọ kan, gbogbo rẹ̀ ló ti wọ́n. Ó sì ṣe ẹni ní kàyéfì láti rí i wípé gbògbò àwọn nǹkan yìí ó ti yí padà pá pà jùlọ nípa àwọn ǹkan mìíràn àti gẹ́gẹ́ bí owó ọkọ̀ náà gbogbo rẹ̀ ni ó ti lọ sí òkè. So, àwọn ọjà tí mo rà ni aṣọ, bàtà, pàfúmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ọjà yìí gan ló dẹ́ tí wọ́n ju ṣùgbọ́n èyí tó wọ́n jù lọ pátápátá òun náà ni ọjà aṣọ.